Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójúmọ́? Mo máa ń fọ ọwọ́ mi lójojúmọ́, à ní ọ̀rẹ́kọ̀rẹ́ àmọ́ mi o kí n ka ìgbà tí mo máa n ṣe éle yìí. Ìyẹn lálakọ́kọ́, mo máa n rí dájú pé àárọ̀ nígbà tí mo bá jí à mo maa n fọ ọwọ́ mi. Mo dè máa n fọ ọwọ́ mi náà ní ọ̀sán boya ní ibi iṣẹ́.

Báwo ni ọ́ ṣe máa ń ṣe ìdúnàádúrà? Ìdúnàádúrà jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń ṣe eléyìí ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tió yẹ̀ nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fúnmi gẹ́gẹ́ bí ènìyàn láti rí i dájú pé mo ṣe àwọn eléyìí, láti ní àdéhùn pẹ̀lú òníbàárà tàbí ní ibi iṣẹ́.

Kíni ó máa fún ọ ní ìtara ní ibi iṣẹ́? Àwọn nǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, wọn pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, nígbà tí mo bá rí tí wọ́n bá fún mi ní owó àfikún, ẹlẹ́yìí máa fún mi ní ìtara lọ́pọ̀lọpọ̀. Ati wípé nígbà tí mo bá ní ọgbọ́n, imo atì oye láti dojú kọ àwọn ìṣòro tí mo ní ẹ ní ibi iṣẹ́ náà.

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára lọ̀pọ̀lopo tí mo de fẹ́ràn láti máa je nítorí pé ó jẹ́ oúnjẹ kan tí ó dára, ah nítorí pé a lè se oúnjẹ ní oríṣiríṣi ọ̀nà. Èléyìí ló fa tí mo fi fẹ́ràn rẹ̀ ah gidigidi.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Nígbà tí n bá fẹ́ lọ sùn nǹkan tí mo máa ń wọ̀ ó jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà fún mi nítorí wipé mo máa ń wọ̀ éleyìí lóru. Ó jẹ́ aṣọ ibùsùn. Aṣọ yìí jẹ́ aṣọ tí ó fẹ́lẹ́ díẹ̀ tí àwọn ènìyàn máa ń wọ̀ nígbà tí wọ́n bá fẹ́ lọ sùn. Aṣọ yi mò de máa ń wọ̀ lóorekóòrè náà.

Ṣé o fẹ́ràn lo ẹrọ ìgbésókè? Ẹrọ ìgbésókè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn, mo dẹ máa ń lo ele yìí lóòrèkóòrè nígbà tí aye rẹ̀ bá ṣíṣi lẹ láti lò wọ́n, ó dẹ jẹ ǹkan tí ó máa ń finu mi dun naa nípa ìdí èyí, eleyi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀, mo dẹ máa ń lò wọ́n.

Àkókò wo ni o fi iṣẹ́ rẹ sí? Mo fi iṣẹ́ mi sí àkókò tí ó dára lọ́pọ̀lọpọ̀, iyen ni dédé aago mẹ́sàn án sí aago márùn-ún ìrọ̀lẹ́. À igbayi ni mo fi iṣẹ́ mi sí. Ó jẹ́ wipe mo de ṣe iṣẹ́ déjú ìwọ̀n àti ní ọ̀nà tí ó yẹ kí n ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o mọ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ìrànwọ́ àkọ́kọ́ jẹ́ ìrànwọ́ tí a mọ bí a ṣe ṣí dáradára todẹ̀ jẹ́ ìrànwọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń ṣe eléyìí fún àwọn ènìyàn láti rí i dájú pé mo ràn wọ́n lọ́wọ́. Ìgbà tí mo bá dẹ̀ ṣe eléyìí, mi ò kì í sọ fún ẹnikẹ́ni. Ìdí nìyẹn tí mo mọ bí wón ṣe ṣe àyẹ̀wọ̀ àkọ́kọ́.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dá? Ìgbàgbọ́ àtọwọ́dá jẹ́ àwọn ìgbàgbọ́ kan tí ó ṣe pàtàkì. Tọ́je wípé mo ní ìgbàgbọ́ nínú rẹ̀ nítorí wipé ó máa ń mú ọgbọ́n ìmọ̀ àti òye wá. Ó de ní àwọn nǹkan kan tí wọ́n ṣe, aà tí inú mi dẹ̀ máa n dùn sí nígbà mìí naa.

Nígbà wo ni ó máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Èléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Nígbà tí ero ayárabíàṣá tí mo ní ti ó bá bàjẹ́ tàbí ti ó bá ṣiṣẹ́ mọ́, ìgbà yìí ni mo màá ra tuntun mí.

Ṣé o ní gílàsì orun? Gílàsì orun jẹ́ gílàsì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo de ni nítorí pé òun ni mo máa ń wọ̀ nígbà tí mo bá lọ sóde. Boya tí orun yẹn tí ó bá pọ̀ jù, mo máa ń wọ̀ sí ojú mi láti ṣe ìdáàbò bo ojú mi náà. Eléyìí de je nkan tí ó dára tí inú mi jẹ máa ń dùn sí lórí kò rí gẹ́gẹ́ bí ènìyàn.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ǹkan ní ibi iṣẹ́? Kíkọ́ ǹkan ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, à ọ dẹ jẹ́ ǹkan tí ó dára gidigidi nítorí wípé, à ní ọ̀sẹ̀ tí ó kọjá olùdarí ilé iṣẹ́ mi si fún mi ní ìwé kan tí ó jẹ́ wípé o jẹ́ ǹkan tó máa ń kọ́yàn leko nípa isẹ́ mi náà, eléyi de jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o máa ń tan ìkíni lórí fóònù rẹ? Ìkíni jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń tan lórekore, lórí fóònù mi láti ríi dájú wípé mo kí àwọn ènìyàn, mo de bá àwọn ènìyàn sọ̀rọ̀. Àgaga tí ó bá jọmọ́ mo bí iṣẹ́ tàbí, ah, ah, ibi ọjà náà, mo máa ṣe léyì dáradára, ah, lórekore.

Nígbà wo ni o kẹ́ info? Ìgbà tí mo kẹ́yin fo ni ọdún tí ó kọjá, nígbà tí olùdarí ilé-iṣẹ́ mi rán mi lọ sí ìlú China láti lọ ṣe aṣojú níbẹ̀, à, fún iṣẹ́ àti ìgbéga, à, ilé-iṣẹ́ tiwa níbí. Ó dẹ̀ jẹ́ nǹkan tí, à, o munu mi dùn gidigidi wípé mọ lọ sí ibẹ̀.

Ṣé o máa ń de ní àkókò? Dídé ní eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pataki fún mi. Ah, gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń dín ní àkókò. Eléyìí ni mo máa ń ṣe láṣẹ dájú pé mi ò fi àkókò àwọn ènìyàn ṣòfò. Mo dẹ̀ máa ṣe eleyíi dájúdájú ní ọ̀nà tió tọ́ àti ní ọ̀nà tí òye náà.

Ṣé o máa ń sáré? À nígbà tí mo wà ní ilé ìwé eko girama, igba yìí ni mo máa ń sáré. Ó dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ nígbà yen lọ̀hun. Nítorí wipé nígbà tí mo bá ṣe eléyìí, ó máa jẹ́ kí n sáré gidigidi. Mo de máa ń lọ sí ìdíje fún àwọn tí ó ń sáré náà, tió dè jẹ́ ǹkan tí mo máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ni.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ àwọn nǹkan tí ó tún máa ń fi inu mi dùn náà. Gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń ṣe eré ìdánì. Ó dẹ̀ jẹ́ nǹkan tí inu mi máa ń dùn sí láti máa ṣe nítorí pé ó máa ń mú ìyára wá fún mi, ó dẹ̀ máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ náà.

Oṣù wo ni a bí ọ? Oṣù tí a bí mi ni oṣù February, tó dẹ̀ jẹ́ oṣù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí inú mí de máa ń dùn. Nítorí pé oṣù February jẹ́ oṣù kan tí, àà, ó jẹ́ ìbẹ̀rẹ̀ ọdún fún mi, ó dẹ̀ jẹ́ ìlànà, à, àti ìbẹ̀rẹ̀ ọdún titun fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà, à, nígbà gbogbo.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́? Ìṣòro lárín àwọn ẹlẹ́gbe jẹ́ nǹkan tí mo máa ń ṣètò ní oná tí ó tọ́ àti ní oná tí ó yẹ. Mo máa rí i dájú wípé nígbà tí ìṣòro bá wà, mo fi ọkàn balẹ̀ mọ́lẹ̀ se àwọn nǹkan tí mo ní ń ṣe, gẹ́gẹ́ bí ó ti tọ́ àti gẹ́gẹ́ bí ó ti yẹ náà.

Ṣé o mọ kọ̀wé pẹ̀lú ọwọ́? Àkíkọ̀wé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, tode tun jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi náà. Nígbà tí mo bá nílò láti kọ̀wé tàbí láti kọ nnkan ọwọ́, à, ó jẹ́ nǹkan tí mo máa ń lò. Mo ní mo máa ń lo ọwọ́ òtún ó yiró àwọn iṣẹ́ bẹ́ẹ̀ yí.

Ọjọ́ ó wọ nínú ọ̀ṣẹ̀ ni ò fẹ́ràn jù. Ọjọ́ tí mo fẹ́ràn jù ni nínú ọ̀ṣẹ̀ ni ọjọ́ ìsinmi, à tó dẹ̀ jẹ́ ọjọ́ kan tí mo máa ń rí ayé lọ sí ilé ìjọsìn láti lọ gbàdúrà àti láti kó àwọn ọ̀rẹ́ mi lọ sí òde láti lọ jayé náà. Ó dẹ̀ jẹ́ ìgbà tí inú mi máa ń dùn láti máa ṣe àwọn ohun ọ̀tún gidigidi.

Irú fóònù alágbèéká wo ni ò ń lò? Fóònù alágbèéká tí mo ń lò ni fóònù tí ilé iṣẹ́ iPhone tó jẹ́ Apple tí wọ́n ṣẹ̀ n ṣe jáde lóde òní. Ó de je fóònù kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de ní àwọn èròjà tí ó dára ní ara náà.

Ṣé o máa ń wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa wọ nítorí pé ó dára fún ojú, ó de máa ń ṣe ojú ní ọ̀ṣọ́ náà. Nígbà tí mo bá lọ sí òde tàbí ti n ba fẹ́ lọ si ibi ayẹyẹ ìgbayii ni mo máa ń wọ gíláàsì, tódẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti máa ń wọ̀ nítorí pé ó dára.

Ṣé ojú rẹ dára? Ojú mi dára gidigidi, ó dẹ n rí nǹkan gerege. Láti ìgbà tí mo ti wà, mi ò tí lọ ṣe ojú rí, fún ìdí èyí. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, mo máa ń rí àwọn nǹkan tí wọ́n bá ń kọ gerege. Idí nìyi tí mo fi rò pé, ojú mi jẹ́ nǹkan tí yóò dára.

Ṣé o máa ń wọ ìborùn? Ìbòrùn jẹ́ ǹkan tí ọ̀ṣẹ pataki sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń wọ eleyìí lóòrèkóòrè náà. À nígbà gbogbo nígbà tí aye re bá ń ṣi sílẹ̀ láti dájú pé mo ṣe, mo máa ṣe, ó dẹ̀ máa dára, ó dẹ̀ máa fún mi ní ayọ̀ láti ṣe àwọn ǹkan kan náà tó ṣe pàtàkì.

Báwo, báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Ìpàdé pẹ̀lú oníbàárà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń múra sílẹ̀ fún eleyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Rárá, àkọ́kọ́ mo máa rí pé mo mú àkókò tí ó dára, mo o ṣe ètò oúnjẹ sílẹ̀, mo dẹ̀ ṣe etò àwọn nnkan kan tí a nílò láti sọ̀rọ̀ lórí.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn? Àwọn àlọ́ apanilẹ́rìn jẹ́ àwọn àlọ́ tí mo fẹ́ràn, nítorí pé wọ́n jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn lóòrèkóòrè nígbà tí mo bá wà nínú ilé. À, mo fẹ́ràn láti máa wo àwọn elé yìí boya nínú fíìmù ni o tàbí ní orí fóònù mi náà tí mo dẹ̀ máa ń rẹ́rìn-ín sí wọn.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Nígbà tí mo bá fẹ́ sùn, mo máa rí dáju pé mo lo ìrọ̀rí méjì. Eléyii dè jẹ́ nǹkan tí mo máa ń lò lóorekoóre nitorí pé ó jẹ́ nǹkan tí ó dára, tí ó de tun máa n fi inú mi dùn na. Ó máa jẹ́ kí n sùn dáadáa, ó dẹ máa n jẹ́ kí a rí dájù pé ọrùn ò dùn mí nígbà tí mo bá dìde.

Irú ẹbùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ẹbùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ni ẹbùn tí ó bá ní iyì. Mi ò fẹ́ràn láti máa fún ènìyàn ní owó nítorí pé fífúnni ní owó fún ẹ̀bùn jẹ́ ǹkan tí a kò dára tó. Nípa ìdí èyí, mo maa rí dáju pé mo fún àwọn ènìyàn ní ẹ̀bùn tí wọ́n lè máa rí lójoojúmọ́

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò nígbà tí o bá wà nínú ilé? Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mọ̀dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yena. Nígbà tí mo bá wà nínú ilé, màá ṣe àkànṣe àti ìlànà àwọn nǹkankan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Kíni ó máa ń ṣe ní aṣálẹ́? Aṣálẹ́ jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidigidi nígbà tí mo bá dé láti ibi iṣẹ́, aa mo máa rí dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe láti wẹ ìjẹun, sinmi díẹ̀. Àa ti bá ti ṣe àwọn eléyìí tán ni màá tó lọ rí pé mo ṣe ibùsùn mi dáadáa kí n tó lọ sùn.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? À mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní ọ̀nà tí ó pọ̀ rí, eléyi de je ǹkan tí ó ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa ń ṣe eleyi lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ fún ìsinmi tàbí tí n bá fẹ́ lọ kí àwọn ènìyàn. Mo máa ń lọ rìnrìn àjò lọ sí ìlú mìíràn.

Ṣé o máa ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún nígbà tí àwọn òṣìṣẹ́ bá ṣiṣẹ́ dójú ìwọ̀n, tí wọ́n bá ṣe àwọn nǹkan tí wọ́n ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ, mo máa fún wọn ní owó àfikún. Eléyi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀ tun fẹ́ràn láti máa ṣe ná làti fún wọn ní ìtara.

Báwo ni ò ṣe màa n bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣise? À mọ maa n bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo jẹ́ ẹnìkan tí ó ní ẹ̀mí iṣẹ́ tó dẹ̀ ní ẹ̀mí ìgboyà láti ṣe iṣẹ́ náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ. Mo ẹ̀ máa sẹ eléyìí lákọ̀ọ̀kọ̀.

Nígbà wo ni o máa kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ìgbà tí mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ ni ọ̀sẹ̀ tí ó kọjá. Ní ìgbà yí, à, mo nílò láti jẹun. A ko dẹ̀ sí oúnjẹ. Nígbà yẹn, mo nílò láti lọ sí ibí yìí láti lọ ra oúnjẹ níta nítorí wí pé ó jẹ́ nnkàn tí ó dára àti àwọn nǹkan tí mo fẹ́ràn láti ṣe náà.

Ṣé o máa ń ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Nígbà tí mo bá lọ sí ọjà lọ ra nǹkan, àwọn báágì tàbí àwọn kòkò tí mo bá fi gbé ọjà wá sílé, mo màá n ṣe àtúnlo àwọn eléyìí láti fi kó ẹrù àti láti fi ṣe àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà. Nípa ìdí èyí mo máa n ṣe atunlo nkan ni oríṣiríṣi ọna ti o tọ àti ni ọna ti o si yẹ naa.

Báwo ni bátìrì fóònù rẹ ṣé máa ń dúró? Bátìrì fóònù mi jẹ́ nǹkan tí ó dá lọ́pọ̀lọpọ̀, ó de máa ń dúró dáradára nítorí pé ó jẹ́ nǹkan tí o máa ń finú mi dùn, ó de jẹ́ nǹkan tí ó dá gidigidi ni. Nípa ìdí èyí, bátìrì fóònù mi ó dára, mo dà máa ń lò a fún ìgbà pípẹ́ láti fi ṣe àwọn iṣẹ́ tí mo ní ṣe.

Oúnjẹ wo ni ọmọ bí a ti ń sè dáadáa? Oúnjẹ kan tí mo mọ̀ bí a ti ń sè dáadáa ni ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ tí o kò dẹ́lẹ̀ nira láti sè náà. Nípa ìdí èyí, mo mọ̀ bí wọ́n ṣe ń sè é ní oríṣiríṣi ọ̀nà. Ó deje ǹkan tí mo kọ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi kan tí a jọ ṣiṣẹ́ pọ̀ ní, ààh, ni ilé ìtura kan náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? A lilọ sí ọjà jẹ̀ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ṣi lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá nítorí pé ní ìparí ọ̀sẹ̀ mo fẹ́ràn láti máa lọ sí ọjà lọ ra àwọn nǹkan èlò tí mo nílò fún bọ́ya fún iṣẹ́ tàbí láti fi ṣe oúnjẹ náà. Eléyi de jẹ́ ǹnkan tí mo máa ṣe.

Ṣé o máa ń fi ìpara sára? Ìpara jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀. Mo de máa ń fi ìpara sára dáradára nítorí wipé ó jẹ́ nǹkan tí, ó dára gan-an, nígbà tí mo bá lọ wẹ̀. Bo ya tí mo bá fẹ́ lọ sí òde tàbí tí n bá fẹ́ lọ ṣe àwọn nǹkan kan náà, mo máa rí i dájú wipé mo fi ìpara sára.

Ṣé o ní ìrora nígbà tí o bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Eléyìí jẹ́ nǹkan tí mi ò ní ìrora nípa rẹ̀. Nígbà tí mo bá sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, mo jẹ́ ẹni kan tó ní akíkanjú, tí ó dẹ̀ ní ìgboyà náà. Rárá, nípa ìdí èyí, mi ò ní ìrora kankan nígbà tí mo máa bá àwọn ènìyàn ń sọ̀rọ̀. Rárá.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn ímélì rẹ? Àwọn ímélì mi jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa ń ṣe ìlò wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ye na. Boya nígbà tí mo bá ní àwọn ǹkan tí mo fẹ́ ṣe, mo máa ń ṣe ètò àwọn eleyi fún iṣẹ́ àti fún ọjà. Ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa kojú àwọn ìṣòro ní iṣẹ́? À, kíkójú àwọn ìṣòro ní iṣẹ́ jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi. Mo dẹ̀ máa kojú àwọn eléyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí mo bá ní àwọn ìṣòro ní ibi iṣẹ́, mo máa rí dájú pé mo ṣe ìwádìí lórí wọn, mo ka ìwé lórí wọn, mo dẹ̀ túún gba ìmọ̀ lọ́wọ́ àwọn èeyan láti rí pé mo dojú kọ wọn ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Kọ́kọ́rọ́ mi jẹ́ nǹkan tí mo máa ń fi sínú báàgì mi. Kọ́kọ́rọ́ de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí pé òun ni mo fi ń ṣi ilé. Nípa ìdí èyí, mo máa ń tọ́jú rẹ̀ dáradára láì darí dájú pé kò sọ́nà fún oríṣiríṣi nǹkan náà.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? Mo máa ń fọ ọkọ̀ mi ní ọ̀na tí ó tọ́ àti ní ọ̀na tí ó yẹ. Mo de máa n ṣe léyìí ní ìparí ọ̀sẹ̀ bóyá ní ọjọ́ Friday àbí ọjọ́ Saturday. Nígbà tí kò bá sí ìṣẹ́ lọ́wọ́ mi, ìgbà yí ni mo máa rí ààyè láti lọ fọ ọkọ̀ mi. To de jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o máa ń pa owó pamọ́? Pipawó pamọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe eléyìí ní oorekoore gẹ́gẹ́ bí ènìyàn, mo máa ń ṣe eléyìí dáradára, ó dè jẹ́ ǹnkan tí inú mi máa ń dùn sí láti máa ṣe nítorí wipé ó jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì ìfin lẹ́ màa rí owó ná ní ọjọ́ iwájú.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mó dẹ̀ ní lọ́pọ̀lọpọ̀, irungbọ̀n dára. Mó dẹ̀ ní ah nítorí wipé ọkùnrin ni mí, ah mó dẹ̀ máa rí dájú pé mó gẹ, mó dẹ̀ ṣẹ tó má mọ tónítóní, ah mó dẹ̀ máa fi ipara ṣi náa, a látirí pé ò n dan-

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Èleyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì díẹ̀ nítorí pé àwọn nǹkan tí mo fẹ́ kọ́ jẹ́ àwọn nǹkan tí mo nílò láti rí dájú pé mo ṣe àwọn iṣẹ́ tí mo ní láti ṣe, àa láti mú ìlọsíwájú wá fún iṣẹ́ mi.

Ṣé o ti ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí? Iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ nǹkan tí mo ti ṣe rí, à lọ́pọ̀lọ́pọ̀ ìgbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́. Ẹ̀yin ilé ìwé ẹ̀kọ́, gíga, mo ṣe iṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ènìyàn rí. O dẹ jẹ nǹkan tí mo ṣe fún wọn, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ si wọn láláì gba owó kankan ní ọwọ́ wọn náà.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Mò màà n lò fòònù mì lòòjòjùmọ fùn bè gà à mù fùn wààkààti mèwà, èlèyìì jẹ nkàn ti ò ṣè pààtààki nitòòrì wipè fòònù jẹ nkàn ti mò màà n lò fùn isẹ ati fùn awòn nkànkàn làti rì pè ilọsi iwàju wàà.

Iru aṣọ wo ni o fẹ́ran wọ̀? Aṣọ ti mo fẹ́ran wọ̀ ni aṣọ àà Yorùbá, ìyẹn aṣọ dàńṣíkí àti elétí ajá. Aṣọ yìí jẹ́ aṣọ kan tí mo fẹ́ran gidigidi nítorí wipé ó jẹ́ aṣọ tí ó dára, ó de aṣọ tí, à, ó máa ń jẹ́ kí inú mi dùn gidigidi nígbà tí mo bá wọ̀.

Báwo ni ó ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábá-ṣisepọ̀? Èyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábá-ṣisepọ̀ mi jẹ́ nǹkan tí ó de dára lọ́pọ̀lọpọ̀. Mo máa ń ṣe èleyí ní òrékòóré, ní ìwà ìṣọ̀kan àti láti mú èrò tuntun wá sí ayé náà.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ nítorí pé eleyii ni mo máa ń ṣe nígbà tí mo bá ní ọrẹ ọ̀fẹ́ láti ṣeré tàbí nígbà tí mo bá ní ìdánidúró lẹ́nu iṣẹ́. Yíya àwòrán dẹ̀ jẹ́ ǹnkan tí ó dáa lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ́ máa n fi inú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn.

Ìgbà mélòó ni ìsinmi oúnjẹ ọ̀sán rẹ ń gba? Oúnjẹ ọ̀sán mi máa ń gba àkókò lọ́wọ́ mi gidigidi, tọ́ dọ̀ jẹ́ nǹkan tí inu mi máa ń dún sí. Mo máa ń lo wákàtí kan ààbọ̀ fún oúnjẹ ọ̀sán mi, èyí ni mo máa fi ń jẹun àti láti sinmi fún ìgbà díẹ̀ kín tó padà lọ sí ibi iṣẹ́ náà. Tọ́ de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Orin wo ni o fẹ́ràn jù? Orin tí mo fẹ́ràn jù ni orin, à, gospel. Iyen orin ìgbàgbọ́ tí àwọn onígbàgbọ́ máa ń kọ. Orin yi jẹ́ orin kan tí ó máa ń fún mi ní ìsipayà kan tí ó de máa jẹ́ kí ojú mi là sí àwọn nǹkan kan tí mò lérò láti ṣe ní ọgàn. Orin jẹ́ orin kan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? Ẹgbẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn ni ẹgbẹ́ àwọn eré orí ìtàgé. Àwọn eléyìí máa ń ṣeré dáadáa. Wọn dẹ jẹ́ àwọn nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀ látòrí dájú wípé, à, wón ṣe eré tí ó dára fún gbogbo ènìyàn náà. Eléyìí dẹ jẹ́ ǹkan tí ó máa ń fún nu mi dùn na gẹ́gẹ́ bí iyẹn.

Ṣé o máa ń wọ ohun ọ̀ṣọ́? Ohun ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa ń wọ ohun ọ̀ṣọ́ lórekore ni boya nígbà tí wọ́n bá fẹ́ lọ sóde. Nígbà tí mo bá fẹ́ lọ sí ibi iṣẹ́ tàbí ibi ayẹyẹ, mo máa ń wọ ohun ọ̀ṣọ́. Eleyi de je ǹkan tí ó dára, tí ó dẹ́ tun ṣe pàtàkì náà.

Báwo ni a ṣe máa ṣe ìdọ́gba láàárín iṣẹ́ àti ìgbésí ayé, eléyìí jẹ́ nǹkan tí ò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de fẹ́ràn láti rí dájú wipé mo ṣe àwọn iṣẹ́ ní àsìkò àti ní pẹ̀lú ìgbà náà eléyìí ló máa jẹ́ kí n rí ààyè fún ìgbésí ayé à-fi tèmi.

Irú kọ̀mpútà wo ni o ní? Kọ̀mpútà tí mo ní ni kọ̀mpútà tí ilé iṣe àwọn Dell tí wọ́n se ṣe jáde. Kọ̀mpútà yìí de jẹ́ kọ̀mpútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo máa ń lò fún àwọn iṣẹ́ àti àwọn nǹkan kan tí mo máa ń ṣe. Ó sì jẹ́ kọ̀mpútà kan tí kò ní agbára láti ṣe iṣẹ́ dáradára náà.

Ṣemo máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ ǹkan tíó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń gbé àpò ẹyin, à nígbà mì tí ayé rẹ̀ bá ṣi ṣi lẹ̀ fún mi. Ẹyin jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ń jẹ gidi gidi. Nígbà tí mo bá lọ sí, à íbi ọjà tàbí tí mo bá lọ sí ibi, à ọjà ìgbà yí ni mo máa ra ẹyin bọ̀.

Ṣé o fẹ́ràn lati ra oúnjẹ ní òpópónà? Ríra oúnjẹ ní òpópónà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Lopọ̀ loopọ̀, mo dè máa ń ṣẹ́ elẹ̀yi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹn náà. Mo máa ra oúnjẹ ní òpópónà nígbà mí tí mo bá rìnrìn àjò. Kí ẹbí má ba pamọ́, mo máa ra oúnjẹ.

Kí ò jẹ́ ènìyàn tí ó máa ń jí ní kùtùkùtù. Kí jí ní kùtùkùtù jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn láti máa ṣe. Nítorí wípé láti jí ní kùtùkùtù yí jẹ́ ǹkan tí ènìyàn nílò láti ṣe láti rí i pé ó ṣe ọjọ́ rẹ̀ dáadáa. Ó dẹ̀ ṣe nǹkan tí ó ní ṣe ní ọ̀wọ́n náà.

Ṣé mo máa ń ṣe ìmùdójúìwọ̀n software rẹ́? Ìmúdójúìwọ̀n software jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo demáa ń ṣe léyìí a gidigidi nítorí pé ó jẹ́ nǹkan tí à mo gbọ́dọ̀ ṣe láti rí i dájú pé software mi ó ṣiṣẹ́ dáradára gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó ti máa ṣise náà.

Ṣé o mọ àwọn ohun mímu pirotini? Àwọn ohun mímu pirotini jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa mu á, nitorí pé ó jẹ́ nǹkan tí kò dára ní ara ènìyàn náà. À, mo dẹ̀ máa rí dájú pé mi ò kí ń mu àwọn ẹlẹ́yìí yìí, torí pé ó máa ń ba ara ènìyàn jẹ́. Ó dà jẹ́ nǹkan tí ò dáa fún ọmọlúwàbí náà láti máa mu.

Nígbà wo ni o kẹ́yìn kọ́ ìgbékalẹ̀ iṣẹ́? Kíkọ ìgbẹ́kalẹ̀ iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń kọ eléyìí lóòrèkóòrè nígbà tí ààyè rẹ̀ bá ṣí sílẹ̀, nígbà tí mo bá nírò láti ṣe iṣẹ́ tuntun tàbí láti ṣe ìlọsíwájú àwọn iṣẹ́ tí mò ń ṣe lọ́wọ́. Ìgbà yìí ni mo máa ń kọ àwọn ìgbékalẹ̀ iṣẹ́.

Báwo ni o ṣe máa rí ìpèsè àwọn ohun èlò? Ìpèsè àwọn ohun èlò jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa nrí eleyii se ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà, à nítorí wipé eléyi jẹ́ nǹkan tí a ó ṣe pàtàkì. À mo de máa nrí wọn ní ọjà tàbí kí n lọ sí ibòmíràn lọ ra wọ́n.

Nígbà wo ni o máa ń fà? Ìgbà tí mo máa ń fà ni ìgbà tí n bá fẹ́ ṣílẹ̀kùn tàbí tí n bá fẹ́ ṣe àwọn ǹnkan kan tí wọ́n nira díẹ̀. Boyá ní àárọ̀ nígbà tí nji tí mo bá fẹ́ na ara, mo máa ń fà nígbà yí. To de jẹ́ ǹnkan tí ko kì í ṣe kàyéfì tàbí tó jẹ́ ǹnkan tí ó rọrùn fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloudu? A, fáìlì mí mo maa fi wòn pamọ́ sórí cloudu, eléyìí dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣe eléyìí gẹ́gẹ́ bí òṣe ye kí n ṣẹ́ṣe nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà láti rí dájú wípé mo fi àwọn fáìlì pamọ́ sórí cloudu.

Ṣé o máa kọ ìròyìn ní ibi iṣẹ́? Kíkọ ìròyìn ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo de máa n ṣe èlé yìí ní òrekoore bóyá nígbà tí mo bá lọ ṣe, à, ojú ìṣe ní àwọn ibo mìíràn tàbí ní ibi iṣẹ́ mìíràn, gbogbo àwọn ǹkan tí mo bá rí níbẹ̀ mo máa ń kọ sílẹ̀. Tó bá ti di ọjọ́ ìpàdé ìgbayi ni mo máa kà bí ìròyìn fún àwọn ènìyàn.

Bawo ni o ṣe máa ń tọrọ àforíjì? Títọ́rọ àforíjì jẹ́ nkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ náà. Láàkọ́kọ́, mo fẹ́ràn láti tọrọ àforíjì. Nígbà tí mo bá ṣe ènìyàn, mo máa ń bẹ̀ wọ́n, mo dẹ̀ máa ra ẹ̀bùn fún wọn, bíbẹ̀ wọ́n, ríra ẹ̀bùn fún wọn jẹ́ nǹkan tí mo máa ń ṣe láti tọrọ àforíjì.

Báwo ni oṣe máa ń ṣètò owó iṣẹ́? Owó iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ maa n ṣe etọ eleyii ni ọna ti o tọ ati ni ọna ti o yẹ. Nígbà tí àwọn ènìyàn bá bá mi ṣe iṣẹ́, mo máa rí i dájú pé mo pèsè owo wọn lábẹ́bọ́ ti wu kọrí nítorí pé elèyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún àwọn òṣìṣẹ́

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Gígùn kẹ̀kẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa n gun kẹ̀kẹ́ lóòrèkóòrè látirí pé mo ṣe eré ìdánì nígbà mìí ní ọjọ́ Sátidé. Nígbà tí mo bá lọ sí ibi tí wọ́n ti ṣe, à, eré ìdánì, mo máa gun kẹ̀kẹ́ níbẹ̀ todẹ jẹ́ ǹkan tí mo mọọ ṣe, à, dáradára ni.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Ọ̀sán jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn tí máa ń jẹ oúnjẹ, àmọ́ nígbà tí mo bá dáwọ́ ṣíṣe, ìsedúró àwọn oúnjẹ tí mo fẹ́ràn láti jẹ ni ìpanu bíi oúnjẹ àkàrà, meat pie tàbí ohun mímu bíi minerals. Àwọn èlé yìí ni mo máa ń jẹ ní ọ̀sán nígbà tí mo bá ń dáwọ́ iṣẹ́dúró.

Báwo ni o ṣe máa ń yanjú àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàṣá? Àwọn ìṣòro ayára bí àṣá jẹ́ àwọn ìṣòro kan tí àwọn ṣe pàtàkì. Èmi nígbà tí n bá dojú kọ àwọn ìṣòro wọ̀nyí, mo máa ń pe àwọn tó ní ọgbọ́n ìmọ̀ lórí àwọn eléyìí láti ríi dájú pé wọ́n ṣe àtúnṣe sí i.

Nígbà wo ni o keyin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Mo sì pàdé àwọn ọ̀rẹ́ mi ní ọ̀sẹ̀ tí ó kọjá, nígbà tí mo lọ sí ilé ìjọsìn. Ilé ìjọsìn jẹ́ ibì kan tí ó jẹ́ wípé mo máa ń pàdé àwọn ọ̀rẹ́ mi dáradára nítorí pé ilé ìjọsìn ni a máa ń jọ ń lọ lóòrèkóòrè, à de máa ń pàdé ra wa níbẹ̀ ní ọjọ́ ìsinmi.

Ṣé o jẹ́ ènìyàn tí o máa ń ṣe ètò ǹkan? Sí ṣe ètò ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa ń ṣe eléyii ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ nígbà tí mo bá ní àwọn ǹkan kan láti ṣe. Mo máa rí i dájú wipé mo kọ wọ́n sílẹ̀, mo lè ṣe ètò wọ́n eléyii máa fún mi ní ìlànà bí ma maa ṣe ṣe wọ́n ní ọ̀nà tí ó tọ́.

Kí ni ó máa n wà nínú òṣìṣẹ́ tuntun? Òṣìṣẹ́ tuntun jẹ́ àwọn ènìyàn tí mọ́ fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Àwọn ǹnkan ti mọ̀ de n wà nínú wọn ó pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́, mo máa rí dájú pé òṣìṣẹ́ tuntun jẹ́ ẹni tó ní ìmọ̀ àti ọgbọ́n fún àwọn iṣẹ́ tí mo gbà sí. Ó dẹ̀ jẹ́ ẹni kan tó ní ìmọ̀ ìṣọ̀kan láti bá àwọn ènìyàn ṣíṣẹ́ papọ̀

Ibi wo ni o fẹ́ran lọ jù? Ibi tí mo fẹ́ran lọ jù ni itíkun. Itíkun jẹ́ ibi kan tí mo fẹ́ran láti máa lọ nítorí pé ó máa ń tutù lóòrèkóòrè. Ó dẹ̀ jẹ́ ibi kan tí ó dára náà, a, inú mi máa dùn sí. Mo de ri pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ran láti máa lọ. Ó jẹ́ ibi kan tí oyì tó wà náà tó jẹ́ ibi kan tó ní atẹ́gùn tí ó tutù.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe torí ó jẹ́ nǹkan tí ó dàbí ẹni tí a kò tọ̀nà níbi tí èmi wà. Nípa ìdí èyí, mi ò kí ń ṣe eléyìí lóòrèkóòrè àmọ́ ìgbà mìí nígbà tí ayẹ rẹ bá ṣí silẹ̀, mo máa ń ṣe.

Kí ni ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de fẹ́ kọ́ ìmọ̀ science láti rí dájú wipé iṣẹ́ mi tẹ̀síwájú sí i. Lábẹ́ bótì wu kọ́rí, eléyìí de jẹ́ ìmọ̀ tí mo fẹ́ kọ́ láti mọ bí wọ́n ṣe ń lo kọ̀mpútà dáradára.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe lóòrèkóòrè, ó de jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo máa ń ṣe eléyìí láti rí i dájú pé mo ní oníbàárà tuntun àti wípé láti jẹ́ kí àwọn ènìyàn mọ̀ nípa àwọn nǹkan tí mo máa ń tà náà tọ́dẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́

Ṣé o máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́ pọ̀? À sise ìwádìí àwọn alábáṣiṣẹ́ pọ̀ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nígbà mì tí, à, ọba yẹ kí n ṣe. Bóyá tí mo bá fẹ́ mọ̀ wọ́n déle dele tàbí tí mo bá fẹ́ mọ ìrú ìwà tí wọ́n ní tẹ́lẹ̀. Nígbà yi ni mo máa ń ṣe ìwádìí wọn, tó lè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì.

Kí ni o máa ń ṣe nígbà tí òjò bá rọ̀? Nígbà tí òjò bá rọ̀, mo fẹ́ràn láti máa wà nínú ilé nítorí wípé mo jẹ́ ẹnìkan tí kò fẹ́ràn òtútù. Nípa ìdí èyí, nígbà tí òjò bá ń rọ̀, mo máa ń wà nínú ilé láti rí i pé, bóyá mo máa sùn, wo fíìmù tàbí kí n ṣe àwọn iṣẹ́ tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń ka àwọn adéhùn dáradára? Àwọn adéhùn jẹ́ nǹkan tí mo máa ń ka dáadáa nítorí pé wọ́n ṣe pàtàkì. Àwọn adéhùn, eleyii ni mo máa ń lò láti rí dájú pé mo ṣe àwọn ǹkankan tí wọ́n tun ṣe pàtàkì sí mi náà. Kí n tó bọ́wọ́ lùwé àti ibi iṣẹ́ tàbí níbí ọjà. Nípa idi eyi, mo màá n ka adéhùn dáradára náà.

Ṣe o fẹ́ràn kọfí tàbí tíì? Ǹkan tí mo fẹ́ràn jù ni tíì, tíì jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi nítorí pé ó dá lára, ó dẹ̀ máa ń fún mi ní okun àti agbára ìyẹn ní àárọ̀ kùtùkùtù nígbà tí mo bá fẹ́ lọ ṣe ibi iṣẹ́. Igba yii, mo fẹ́ràn láti máa mu tíì nítorí pé ó dára gidigidi.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni, ah, orin. Orin jẹ́ eré ìdárayá kan tí mo fẹ́ràn, mo fẹ́ràn láti máa lọ síbi orin, tí ibi tí àwọn ènìyàn tí ń kọrin, ẹlẹ́yi dè jẹ́ nǹkan tí ó máa ń múnú mi dùn, tọ́ de máa ń mú mi lára dáná. Nípa ìdí èyí, ah, orin jẹ́ eré ìdárayá tí mo fẹ́ràn jù.

Ṣé o máa ń sùn ní ọ̀sán? Mo máa ń sùn ní ọ̀sán, èlèyi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe. Àmọ́, ó dá dúró lórí ibi tí mo bá wà. Tó bá jẹ́ pé ìgbà tí mo wà nínú ilé ni, mo màá sùn ní ọ̀sán. Kódà ètò jẹ́ nǹkan tí ó dára tá mọ́, tí ó bá jẹ́ ìgbà tí mo wà ní ibi iṣẹ́ ni, mi ò kí ń sùn ní ọ̀sán.

Báwo ni o ṣe ma ń ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ? Àjọyọ̀ ọjọ́ ìbí mi jẹ́ ìgbà kan tí ó ṣe pàtàkì fún mi. Mo dẹ̀ máa ń ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Lákoko, mo fẹ́ràn láti máa ṣe ọjọ́ ìbí mi, à, ní pẹ́ẹ́rẹ́se mi ò fẹ́ràn àríwó láti ṣe kékeré pẹ̀lú àwọn ẹbí mi náà.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? À fi fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, ó jẹ́ nǹkan tí a o wà nínú ọkàn mi láti ṣe. Nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi ná. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ fẹ ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Tí mo bá rí ìlú tí ó dára kí n lè lọ, lóòótọ́ mo máa fẹ iṣẹ́ mi ṣébẹ̀

Ṣé o mọ àmì ìràwọ̀ rẹ? Àmì ìràwọ̀ mi ni àkúrọ́ọ̀sì. Àkúrọ́ọ̀sì jẹ́ àmì omi tó lè jẹ́ àmì kan tí àwọn ènìyàn máa ń bọ̀ fún nítorí pé ó ṣe pàtàkì. Ó lè ní àrẹrinà nípa ìdí èyí. Akurosi je ami kan ti o lami to de lami kala na to de je ami ti mo feran gidigidi.

Ṣé o ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n sílé? Àwọn oní ọlọ́gbọ́n jẹ́ nǹkan tí mo ní nílé tó po jaburata. Láàkọ́kọ́, tẹlifíṣàn tí mò ń lò nílé o jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n. Ẹ̀rọ agbónojẹjẹ náà dẹ̀ jẹ́ ẹ̀rọ ọlọ́gbọ́n tí mo ní sílé ó pọ̀ jaburata tí mo ní. Tójẹ́ wípé ó dára.

Irú ìbọ̀ṣẹ wò ní o fẹ́ràn wọ̀? Ìbọ̀ṣẹ tí mo fẹ́ràn wọ̀ ní ìbọ̀ṣẹ tí àwọn olóyìnbó ṣẹ̀ṣẹ̀ n ṣẹ̀ nísinyìí, tó jẹ ìbọ̀ṣẹ́ tuntun. Wọ́n lè jẹ́ léyìí tí a o dára lọ́pọ̀lọ́pọ̀ kí ènìyàn kí o máa lò. Ó lè jẹ́ léyìí tí a láwọ̀ tó lè dára lọ́pọ̀lọ́pọ̀ tí ó ní ẹwà tí ó lè jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa lò náà.

Ṣé ó máa ń wọ ago ọwọ́? Ago ọwọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa n rí dájú pé mo máa ń wọ àwọn eléyìí lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ sí òde tàbí tí mo bá ní àwọn iṣẹ́ tàbí méjì tí mo bá fẹ́ ṣe. Ìgbá yí ni mo máa ń wọ àwọn ago wọ̀nyí tó dẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi naa.

Báwo ni o ṣe máa yan àwọn alábàáṣiṣẹ́pọ̀? Níyan àwọn alábàáṣiṣẹ́pọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ máa ń ṣe é elẹ́yì ní òrékòrè. Láàkọ́kọ́, mo máa ń yàn wọ́n fún ọgbọ́n, ìmọ̀ àti òye tí wọ́n ní, ìbáṣepọ̀ wọn pẹ̀lú àwọn ẹlẹgbẹ́ wọn àti ẹ̀mí ìṣọ̀kan láàárín àwọn ènìyàn náà.

Ibi wo ibi ibo ni o fẹ lọ sí ìsinmi? Ìsinmi jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ti bá de fẹ lọ si ìsinmi ó wù mí kí n lọ sí ilu China láti lọ fún ìsinmi ọdún. Nígbà tí mo bá ní ìdádúró lẹ́nu iṣẹ́ nítorí pé ó jẹ́ ibi kan tí mo fẹ́ràn tí mo máa kọ́ èrò tuntun ta ti bá àwọn ènìyàn tuntun pàdé náà.

Ṣé o ní ọgbà? Ọgbà jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn mọ̀ dẹ́ ní ọgbà gidi gidi. Ọgbà mi jẹ́ ǹnkan tí ó lẹ́wà tí mo dẹ gbìn àwọ̀n oríṣiríṣi irúgbìn bí ẹ̀fọ́, bí ilá àti iṣu sínú rẹ̀ ná. Ìbí bai ni mọ̀ de máa ń jókòó sí nígbà míì ní àṣálẹ́ tàbí ìrọ̀lẹ́ kí n tó lọ sùn.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà Kérésìmesì. Àkókò ìgbà Kérésìmesì jẹ́ ìgbà kan tí inú mi máa ń dùn lọ́pọ̀lọpọ̀ nítorí pé gbogbo àwọn ènìyàn máa ń parapọ̀ láti ríi dájú wípé gbogbo nnkan tẹ̀síwájú àti wípé a ṣe ọdún ayọ̀ pẹ̀lú àwọn ènìyàn gbogbo náà.

Ṣé o máa ń wọ ìbọ̀wọ́? Ìbọ̀wọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dé máa ń wọ ìbọ̀wọ́, à, gidi gidi. Ọ̀pọ̀lọpọ̀ àìní tọrí pé mo fẹ́ràn ìbọ̀wọ́. Ó jẹ́ nǹkan tí ó dára nígbà tí ọyẹ́ bá mú wà bí nígbà tí òtútù bá wà. Ìgbà yìí ni mo máa ń wọ ìbọ̀wọ́ láti rí i dájú pé mo ṣe ìdáàbò bo ọwọ́ mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ.

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù nígbà èwe? Nígbà tí mo wà ní èwe, kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ni bí a ṣe ń pẹja. Pípẹjá jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí lóorekoore nígbà tí mo bá fẹ́ lọ ṣe eléyìí. Nígbà náà, lọ́wun, ẹ̀mí àti ẹgbon mi a máa ń lọ sínú odò tó wà ní ìlú wa láti lọ pẹja. Eléyìí dè jẹ́ nǹkan tí ó máa ń fi inú mi dùn.

Báwo ni ìgbéyàwó ìṣe tí mó kẹ́yìn ṣe rí? Ìgbéyàwó ìṣe tí mó kẹ́yìn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dé ní àrin, ó ní ayọ̀, ó dẹ̀ jẹ́ ibi tí mo lọ tí inú mi dẹ dùn. Ó jẹ́ ìgbéyàwó ọ̀rẹ́ ẹ̀gbọ́n mi àti ó ń ṣe ìgbéyàwó lọ́jọ́ náà lọ́hùn-ún. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára gidigidi gan-an.

Kí ni àwọn ìdojúkọ tó wà ní ẹbí ibi iṣẹ́ rẹ? Àwọn ìdojúkọ tó wà ní ibi iṣẹ́ mi jẹ́ nǹkan tí a ò pọ̀ díẹ̀. Lála kọ́kọ́, à tì ta àwọn nǹkan, à àwọn ìṣòro tó wà pẹ̀lú àwọn oníbàárà àti iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi.

Báwo ni o ṣe máa ń mú èrò tuntun wá? Ima mimu àwọn èrò tuntun wá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Mo de máa n ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi ìyen naa. Mo fẹ́ràn láti máa ka ìwé, láti máa ṣẹ̀wádìí, láti máa gbọ́ ìròyìn àti podcast. Eléyìí ni mo máa ń ṣe láti rí pé mo mú èrò tuntun wá.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó máa finú mi dùn náà nítorí pé mo fẹ́ràn láti máa ṣe eléyìí ní òkèèrè nígbà tí ayẹre bá ṣí sílẹ̀, láti ṣe ìyẹn ní àṣálẹ́ nígbà tí mo bá jókòó sí àgbàlá ọjọ́ tàbí nígbà tí mo bá wà ní inú ilé mi, ìgbà yẹn ni mo máa ń ṣe eléyìí.

Báwo ni o ṣe máa ń rántí àwọn àdéhùn rẹ? Àwọn àdéhùn jẹ́ àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá ní àdéhùn pẹ̀lú àwọn ènìyàn, mo máa ríi dájú pé mo máa kọ àwọn àdéhùn wọ̀nyí sílẹ̀. Kíkọ àdéhùn sílẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń ràn mí lọ́wọ́ à lorekore, láti rí i pé mo rántí àwọn àdéhùn tí n bá ṣe fún àwọn ènìyàn.

Ṣé o ní àìsàn ìkóríra sí oúnjẹ kan? Oúnjẹ tí mo ní ìkóríra sí ni mọ́ímọ́í tí àwọn Yorùbá pè ní ọ̀lẹ̀ tàbí ọ̀lẹ̀lẹ̀. Ọ̀dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mi ò fẹ́ràn rárá láti máa jẹ nítorí wípé lóorekóre nígbà tí mo bá jẹ oúnjẹ yìí, ó máa ń jẹ́ kí ara ń rẹ mí. Ọ̀dẹ̀ jẹ́ ǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe náà.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù ni omi. Omi jẹ́ nǹkan ohun mímu tí ó ṣe pàtàkì sí mi, tí mo dẹ fẹ́ràn láti máa mu ní òorèkóòrè nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára lára tí mo dẹ̀ máa ń lò láti gbádé pé mo ṣe àwọn n kankan tí mo nílò láti ṣe náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ.

Wákàtí mélòó ni o máa ń wo ojú ìbòjú lójoojúmọ́? À wíwó ojú ìbòjú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi àmọ́ mo máa, mi ò kí ń lo wákàtí, à, nítorí wipé ó jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe, à, nítorí wípé, àà, ó máa ń gbà kókó lọ́wọ́ mi torí ìgbà kan náà ni mo máa ń wo ojú ìbòjú lójoojúmọ́ iyẹn lárọ̀ nígbà tí mo bá lọ síbi iṣẹ́.

Báwo ni ó ṣe máa ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? Nígbà tí iṣẹ́ bá pọ̀ lọ́wọ́ mi, máa deri dájú wipé mo pàrọ̀ ọkàn mi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Mo dẹ̀ máa ń ṣe eléyìi, látirí dájú wípé, mo lọ jayé tàbí kin lọ sí òde náà.

Àwọn áàpù wo ni o máa ń lò jù? Àwọn áàpù tí mo máa ń lò jù ni àwọn áàpù tó jẹ́ wípé àwọn dára bí WhatsApp, bí Facebook àti òmíràn ni àwọn eléyii tí mo máa ń lò jù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo fi máa ń polówó ọjà àti láti bá àwọn olùdarí iṣẹ́ sọ̀rọ̀ náà.

Báwo ni o ṣe máa rán tí ọ̀rọ̀ àṣìínà rẹ? Àwọn ọrọ̀ àṣìínà mi jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa kọ̀ sílẹ̀ nígbà tí mo bá ní ọ̀rọ̀ àṣìínà, mo máa kọ̀ wọ́n sílẹ̀. Kíkọ́ wọ́n sílẹ̀ yìí jẹ́ ọ̀nà tí ó máa, tí mo máa rí i dájú wípé mo rántí ìwọ̀n àgẹ́gẹ́ bí ó ṣe yẹ kí ó jẹ́ àti gẹ́gẹ́ bí ó ṣe yẹ kí oo orí náà.

Báwo ni ọṣẹ máa gba ẹ̀yìn? Gbigba ẹ̀yìn jẹ́ nǹkan ti o ṣe pàtàkì. Mo de máa n gba ẹ̀yìn lóríṣiríṣi ọ̀nà. Bọ́yá ní ibi iṣẹ́ tàbí ní ibi òmíràn, elé ni mo máa ṣe láti ríi dájú pé mo gba ẹ̀yìn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Bọ́yá nígbà tí mo bá ṣe nǹkan ọ̀tún tàbí mú ẹ̀rọ tuntun wá náà ní ibi iṣẹ́, màá gba ẹ̀yìn.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ilé ìkàwé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì. Ìgbà ikẹ́yìn tí mo lè lọ sí ilé ìkàwé ni nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Nígbà náà, lọ́hun, mo nílò láti lọ, ah, ka ìwé fún ìdánwò. Ah, ìgbà yìí ni mo de lọ sí ilé ìkàwé kẹ́yìn.

Ṣé o ní àgbàlá ọjọ́? Àgbàlá ọjọ́ jẹ́ ibìkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ ní sí ilé mi nítorí wípé ní ìgbà mí è tí bá fẹ́ ṣe àwon kankan, mo féràn láti jókòó sí àgbàlá ọjọ́ mi láti máa wo ìràwọ̀ tàbí láti máa bá àwon, à, àwon ènìyàn mi ṣeré náà ní ibẹ̀. Tó dẹ̀ jẹ́ nkan tí ó dára.

Nígbà wo ni o máa kẹ́yìn ní àlá burúkú? Ìgbà tí mo kẹ́yìn láàlá burúkú ti pẹ́. Ìgbà díẹ̀ sẹ́yìn, ìgbà nígbà tí mo wà ní ìgbà ọmọdé mi o jẹ́ ìgbà ikẹ́yìn tí mo lá àlá burúkú. Nígbà náà lọ́hùún ẹ̀rù ń dẹ̀ bà mí gidigidi. A mọ̀ọ́n, mo kọ àwọn alá yìí sílẹ̀. Mo dẹ̀ gbàdúrà lórí rẹ̀. Ìgbà yìí jẹ́ ìgbà ìkẹ́yìn tí mo lá àlá burúkú láyé mi.

Ojú ọjọ́ mélòó ni o máa ń fún ìsinmi ọdọọdún? À, fún ìsinmi ọdọọdún, mo máa ń lọ fún ìgbà méjì tó ìgbà mẹ́ta, à, lọ ṣe ìsinmi ní ọdọọdún. Eleyiì dẹ́ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí òṣìṣẹ́ nínu ilé iṣẹ́ wa nítorí pé wọ́n fẹ́ràn mi gidigidi. Mo de máa ń sinmi lóòrèkóòrè.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ìròyìn? Eléyi jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì nígbà tí mo bá ṣe àwọn iṣẹ́ àkànṣe tàbí tí n bá fẹ́ ṣe ìgbékalẹ̀ iṣẹ́ tàbí nípa ọjà. Mo máa ń bèrè ìrànwọ́ lọ́wọ́ àwọn ènìyàn àti lọ́wọ́ olùdarí àti ètò náà tó lè jẹ́ ǹkan tí ó dára láti ṣe.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ríran àwọn èeyan lọ́wọ́ jẹ́ nǹkan tí ọ̀ṣe pàtàkì mo de máa ń ṣe léyè ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. Gba mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ dáradára, mo de máa ń ṣe. Àbọ̀ yá kí n bá wọn ṣe àwọn nǹkan kan, bí à kí ń fún wọn lọ́wọ́ àbí kí ń gbà wọ́n ní ìmọ̀ràn náà.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Àwọn ètò tẹlifíṣàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń wò wọ́n dáradára nítorí pé wọ́n máa ń mú ọgbọ́n ìmọ̀ àti òye wá lórí àwọn nǹkan tí mo bá ń ṣe náà. Nípa èdi yìí, mo máa ń wọ̀ wọ́n nígbà tí ayẹyẹ bá ṣíṣe, àbọ́ ní àsìá lẹ́yìn tó lọ sùn àbí ní ìrọ̀lẹ́ náà lọ́hùn. To hold, to hold this phone now.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Pizza jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa jẹ lọ́pọ̀lọpọ̀. À nígbà tí mo bá dẹ̀ lọ gba pízza níbi tí wọ́n ti ń ta, mo máa rí dájú pé ẹ̀rọ wà lórí rẹ̀ àti crispies bacon tí àwọn oloyonboìnbọ̀ mọ̀ sí àgbàdo tútù. Mo máa rí pé eleyii wà lórí rẹ̀ tọ dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ràn lórí pizza mi.

Kí ni adùn tí o fẹ́ràn nínú ice cream? Adùn tí mo fẹ́ràn nínú ice cream ni strawberry. Strawberry jẹ́ nkan tí mo fẹ́ràn gidi gidi tí inú de má ń dùn sí lóòrèkòòrè. Nígbà tí mo bá fẹ́ lọ gba ice cream tàbí tí mo bá fẹ́ lọ ra ice cream, mo má ń bèèrè fún adùn tàbí eléyìí tó bá mú adùn strawberry, ìyẹn ni mo fẹ́ràn láti máa mú.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Látì mú coffee ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe, nítorí pé ó jẹ́ ǹkan tí a kò dára bí ó ṣe yẹ kó jẹ́. À coffee jẹ́ ǹkan tí ó dára, àmọ́ ó máa ń mú mi sùn ní ibi iṣẹ́. Ìdí nìyí tó jẹ́ wípé mi ò fẹ́ràn láti máa mu coffee ní ibi iṣẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kù? Oúnjẹ tó kù jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa jẹ. Ó dè jẹ́ oúnjẹ tí mo máa ń gbé fún àwọn oúnjẹ ọ̀sìn mi àwọn ẹranko ọ̀sìn mi bí ajá. Nígbà tí oúnjẹ bá kù sínú ilé tí àwọn ènìyàn o jẹ mọ́, eléyìí ni màá n gbé fún àwọn ẹranko ọ̀sìn. Ó de jẹ́ oúnjẹ tí mi ò kí ń jẹ fúnrarami náà.

Ṣé o fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé ní ọkọ̀ òfurufú? Ọkọ̀ òfurufú jẹ́ ibìkan tí mi o fẹ́ràn láti máa jókòó sí ní ibi fèrèsé rẹ̀ nítorí wipé ẹrú máa ń bà mí, ó dẹ̀ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn gidigidi bẹ́yẹn. So nígbà tí n bá wà nínú ọkọ̀ òfurufú, mo máa rí dájú wipé mi ò jókòó sí ibi tí, fèrèsé bá wà.

Ṣé etí rẹ dára tó? Etí mí dára gidigidi nítorí pé nígbà tí àwọn ènìyàn bá ń bá mi sọ̀rọ̀, mo máa ń gbọ́ àwọn nkankan tí wọ́n ń sọ geregere láláìsí àní àní. Ìdí nìyí tí mo fi sọ wípé etí mi dára lọ́pọ̀lọpọ̀ ó dẹ̀ ǹkan tí inú mi dùn sí gẹ́gẹ́ bí ènìyàn, ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún dára náà.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní ìparí ọ̀sẹ̀, iyin ní ọjọ́ sátọ̀dé. Nítorí pé ìgbà yí ni mo ráyè láti fọ àwọn aṣọ mi náà, tí ó dẹ jẹ́ nǹkan tí ó ti wá ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe. Fífọ aṣọ jẹ́ nǹkan tí ó máa ń ṣe ìpalára fún mi nígbà mí. Àmọ́ ọjọ́ sátọ̀dé jẹ́ ìgbà tí mo máa ń fọ aṣọ.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ ń ṣòpòtó. Omi tí mo máa ń mu lójoojúmọ́ jẹ́ ǹkan tí ó pò gidi-gidi nítorí wípé ó ṣe pàtàkì. Omi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì lára. Fún idi yìí, mo máa ń mu omi tí ó pò, à, dáradára tí mo dẹ̀ ri dájú wípé, à, ó máa ń jẹ́ kí oúnjẹ tí mo ń jẹ́ kí ó wálẹ̀ ní àsìkò.

Ìgbà mélòó ni o máa ń jẹ́ kí fóònù rẹ gbaná? Fóònù mi máa ń gbaná fún mi wákàtí bi méjì sí mẹ́ta nítorí pé eléyí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì láti máa ṣe ní ìgbà gbogbo. Nípa ìdí èyí, fóònù mi máa ń gb'aná fún ìgbà tí ó pọ̀ tí inú mi dẹ máa ń dùn si gẹgẹ bí ènìyàn nítorí pé òun ni mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tí mo máa ń ṣe.

Ṣé o fẹ́ràn lọ sí etíkun? Etíkun jẹ́ nnkan tí ó ṣe pàtàkì sí mi. Nígbà tí mo bá ní ìdániduro lẹ́nu iṣẹ́ tàbí tí mo bá wù mí láti jáde, ìgbà yí ni mo máa ń lọ sí etí okun láti rí dájú wípé mó lọ gba atẹ́gùn tí ó tutù tàbí kí n sá lọ jókòó síbẹ̀ láti bá àwọn ènìyàn tuntun pade náà gẹ́gẹ́ bí ènìyàn.

Data ti o máa ń lò lọ́sọ̀ọ̀ṣè ti pọ̀ tó. Data tí mo máa ń lò lọ́sọ̀ọ̀ṣè jẹ́ nǹkan tí ó pọ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó ń lò fóònù àti laptop fi ṣiṣẹ́. À mo máa ń lo data tí ó pọ̀ gidigidi tó máa ń tó bi fifteen gig ni ọ̀sẹ̀ kan, tó dẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ kan tí mo máa ń lò lóòrèkórè nígbà tí n bá fẹ́ ṣe àwọn nǹkan kan tí mò nílò láti ṣe. Nítorí pé ọwọ́ ọ̀tún jẹ́ ọwọ́ tí ó lágbára gidigidi, tọ́dẹ̀ jẹ́ ọwọ́ tí mo máa ń lò láti fi ṣiṣẹ́ àti láti fi ṣe àwọn nǹkan kan tí wọ́n tún ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Ọwọ́ yìí dẹ́ je ọwọ́ kan tí ó dára.

Ìgbà mélòó ni o máa ń wọjú àwòrán lójoojúmọ́? Wíwọjú àwòrán jẹ́ nǹkan tí mo máa ń ṣe fún bí i wákàtí mẹ́wàá nítorí pé mo máa ń ṣiṣẹ́ ní orí àwòrán àti lórí fóònù mi náà. Mo dẹ̀ máa ń wo àwọn àwòrán nígbà gbogbo nígbà tí mo bá nílò láti ṣe àwọn iṣẹ́ yìí.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo fẹ́ràn láti máa gbọ́ podcast, à fún iṣẹ́, fún ọjà àti fún ìtẹ̀síwájú ní ìlú tí mo ń gbé. Eléyìí jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nípa idí eyì, mo má ń gbọ́ podcast dáadáa, o de jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o mọ bí a ti ń pẹja? Pi pẹja jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí inú mi dẹ̀ dùn ni láti máa ṣe. A mo fẹ́ràn láti máa pẹja nítorí pé, à, ó dára, ó dẹ̀ tàbí eré ìdárayá fún mi. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dẹ̀ máa ń ṣe eléyìí lórekore nígbà tí àyè bá ṣi sile láti ṣe irú re náà.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹnkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ máa ń mú inu mi dùn na. Mo máa ń ṣe eléyìí lóòrèkóòrè. Nígbà tí mo bá fe ṣe ìpàrọ̀ kan tàbí tí mo bá ní tí mo bá fẹ́ ṣe ìsọdọ̀tun ọkàn, mo máa n ṣe eléyìí náà. Ó dẹ̀ jẹ́ ǹnkan tí ó tún ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o máa ń lo ọ̀pá ìfàmora nígbà tí o bá mú omi mú? Nígbà tí mo bá mú omi mú, mi ò kí ń lo ọ̀pá ìfàmúra nítorí pé lé jẹ́ nǹkan tí kò dára tó, tótẹ̀ jẹ́ nǹkan tí ó burú jáì fún ọ̀dọ́mọdékùnrin láti máa ń ṣe. Nígbà tí mo bá mú omi mú, máa dájú pé mi ò kí ń mú ju ìyè agbára mi lọ. Ẹ̀lèyì ni mo dé má nṣè lòòrẹ kòré ná.

Báwo ni o ṣe máa n rìn ìrin ajo lọ sí ibi iṣẹ́? Ìrin ajo mi lọ sí ibi iṣẹ́ jẹ́ nǹkan tó máa ń gba wákàtí méjì lójoojúmọ́ ìyen aló àti abo nítorí pé kò fi bẹ́ẹ̀ jìnnà sílé àmọ́ mo màá ń wọ ọkọ̀ lọ síbẹ̀ ni nítorí pé mi ò lè fẹsẹ̀ rìn. Àwọn òṣìṣẹ́ tí mo bá ń ṣiṣẹ́ wọn gbé ọkọ̀ kan fún mi tí mo máa ń lò lójoojúmọ́ lọ síbẹ̀

Ṣé o ti lọ sóde rí? Mo ti lọ sóde rí fún ìgbà tí ó pọ̀. Eléyìí dẹ jẹ́ nǹkan tí ó máa ń finu mi dùn náà nítorí pé mo ti ṣe eléyìí, dáradára ní ọ̀nà tí ó pọ̀. Mo dẹ ti lọ s'óde pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi rí, sí ìgbéyàwó, sí ibi òkú, ibi ayẹyẹ tàbí àjọ̀dún ní oríṣiríṣi ọ̀nà.

Ṣé o fẹ́ràn ṣe fèrèsé ọkọ̀? Sese fèrèsé ọkọ̀ jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nígbà míì ni ìgbà tí mo bá nílò láti ṣe àwọn nǹkan wọ́n tí ó tún ṣe pàtàkì sí mi tàbí nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ti fèrèsé ọkọ̀ mi pani nítorí pé, à, ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Mi ò fẹ́ràn láti sí sílẹ̀ rárá àti rárá ni.

Ṣé o má ń fi aṣọ ìbora bora nígbà tí ó bá ń sùn? Nígbà tí mo bá sùn, mo má ń fi aṣọ ìbora bora. Eléyii jẹ́ nǹkan ti o ṣe pàtàkì. Mo de má ń ṣe eleyiu l'oorekoorè náà nítorí pé ó dára. Nígbà tí òtútù bá wà, mo má ń lo aṣọ ìbora. Nígbà tí ọyẹ́ bá mú, mo máa ń lo aṣọ ìbora náà tó de jẹ́ ǹkan ti o dára.

Ṣé o máa ń pàdé àfojúsùn títà rẹ? Àfojúsùn títà mi jẹ́ nǹkan tí mo máa ń pàdé, à nígbà mìí tí mo bá ní ọjà tí ó pọ̀ àbí nígbà tí àwọn oníbàárà bá pọ̀ ní oṣù yẹn, mo máa ń rí àfojúsùn títà mi pade, todè jẹ́ ǹkan tí ó máa ń fún mi ní ìtara ní ibi ọjà náà.

Ṣé o máa ń na ara rẹ? Nína ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe léyìí ní orekoore náà. Nípa ìdí èyí, mo máa ń na ara mi ó de je ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Inú mi de máa ń dùn síi nígbà tí mo bá ṣe léyìí, nítorí o máa ń jẹ́ kí n ní okun àti agbára láti ṣe àwọn nǹkan kan tí mo níro láti ṣe ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó ṣi yẹ náà.

Ṣé o máa ń ka iwe? Kíkà ìwé jẹ́ nǹkan ti ó ṣe pàtàkì. Mò dẹ máa ń ṣe eléyìí lóòrèkóòrè. Mo máa ń rí dájú pé mo máa ń ka ìwé. Kíkà ìwé jẹ́ nǹkan tí ò dára, mo dè máa ṣe. Daradara ni, nítorí wípé nibíbàyí ni mo ti máa ń rí ọgbọ́n, ìmọ̀ àti òye tí mo máa ń lò fún iṣẹ́ àti ìhòòhò mi. Mò dé máa ń rí dájú pé mo ka ìwé náà láti rí dájú pé mo mú èrò tuntun wá.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí mo ní lọ́pọ̀lọpọ̀ nígbà tí òjò bá ń rọ̀ tàbí tí ọyẹ́ bá mú. Ìgbà yí ni mo máa ń wọ aṣọ yìí. Àwọn ọlọ́yinbo de ń pe aṣọ yìí ní sweater. Sweater yìí ni aṣọ tí ó ní ipọn tọjẹ́ wípé mo máa ń fi ṣe ìdáàbòbò ara mi nígbà tí òjò bá ń rọ̀, abi nígbà tí òtútù bá wà.

Ṣé o máa pa àwọn ọ̀ṣọ́ sára? Fún ọ̀ṣọ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn, mò dẹ̀ máa n ṣe eléyìí sára gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ kó rí, níjọ́rí pé ó jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí nígbà tí mo bá fẹ́ lọ sí òde tàbí ibi ayẹyẹ, eléyìí ni mo máa nwọ sára lọ síbẹ̀ náà.

Kí ni o máa ń gbọ́ nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀, nǹkan tí mo máa ń gbọ́ ni orin. Orin jẹ́ nǹkan tí mo fẹ́ràn gidi-gidi nítoríwipé, ah, ó jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí nígbà tí mo bá gbọ́. Orin de jẹ́ nǹkan tí mo fẹ́ràn nígbà tí mo bá wà nínú ọkọ̀. Orin jẹ́ nǹkan tí a máa ń gbọ́ dáradára náà.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tí mo fẹ́ kọ́ ni èdè Spanish. Èdè yìí jẹ́ èdè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti rí pé mo bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà sí òṣìyẹ́nà. Mo dẹ̀ máa ń ṣe eléyìí lórèkórè látiri dájú wípé, mo bá àwọn ènìyàn tún ṣe ìdọ́gba níbi iṣẹ́ tàbí lórèkórè.

Ìgbà mélòó ni ó máa ń fọ eyín lójoojúmọ́? Ó máa ń fọ eyín ní ìgbà méjì lójoojúmọ́. Todẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Eléyìí jẹ́ ǹnkan tí inú mi máa ń dùn sí láti rí dájú pé mo ṣe. Mo dẹ̀ máa n ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà nítorí pé ó jẹ́ ǹnkan tí ó dára.

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? Àwọn ojú ayé òpó lújára tí mo wà, ọ jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀. Mo wà ní orí Facebook, mo wà ní orí Instagram, mo dẹ̀ wà ní orí Twitter náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi torí pé, ibi ni mo ti máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ ní orekore ati nígbà gbogbo.

Ṣé o máa ń tẹ̀lé òfin ìyára ọkọ̀? Ọ, àwọn òfin yi jẹ́ òfin tí ó ṣe pàtàkì. Mo dẹ n ri dáju pé mi ò tẹ̀ wọ́n mọ́lẹ̀ lóòrèkóòrè nígbà tí mo bá ń lo ojú ọ̀nà. Mo máa ń bọ̀wo fún àwọn òfin ọ̀nà nítorí pé ó ṣe pàtàkì láti bọ̀wo fún àwọn òfin yìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà.

Nígbà wo ni o kẹ́yìn lọ wọ eyín? Wiwù eyín jẹ́ nǹkan tí, ó ṣe pàtàkì, àmọ́ o ti pẹ́ gan tí mo ti kẹ́yìn lọ wú eyín torí pé mi ò ní ìṣòro kankan, à, tó jọwọ ti eyín kó dẹ̀ jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí. Eyín mi dárá gidigidigidi kò dẹ̀ sí wàhálà tí o máa ń fún mi náà.

Ṣé o máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì sí mi, mo de máa ń lọ sí ilé ìjọsìn. Iyen ní ìparí ọ̀sẹ̀, à ibi bayii jẹ́ ibi tí ó ṣe pàtàkì tí mo ti máa bá àwọn ènìyàn pàdé ní òrékọ̀ọ̀rè àti láti rí dájú pé mo ṣe àwọn ìṣe tí mo nílò láti ṣe ní ìgbà tí ó tọ́ àti ní ìgbà tí ó sì yẹ náà.

Nígbà wo ni o kẹ́yìn ìrìn àjò fún iṣẹ́? Ìrìn àjò fún iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mòdè máa ṣe eleyi nígbà gbogbo nígbà tí ayẹ re bá ṣí sílẹ̀. Àwọn olùdarí iṣẹ́ máa rán mi ní iṣẹ́. Then, ní oṣù tí ó kọjá mo ṣi lọ sí ìlú mìíràn láti dájú wípé mo lọ kọ́ ìmọ̀ tuntun nípa iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kín bínú. Eléyì jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe nítorí pé kì í ṣe ìwà dáadáa fún ọmọlúàbí kí ó máa ń bínú. Nípa ìdí èyìí, nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa ń ṣe fọkànbalẹ̀. À, tí èdè-àiyèdè bá wà, mo máa ń rí i dájú pé mi ò bá wọn jiyàn náà.

Ìga tí o ga tó, mo jẹ́ ènìyàn tí o ga lọ́pọ̀lọpọ̀. Eléyìí dèjẹ́ nkan tí o ma fínú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn nítorí wípé ó jẹ́ nkan tí ó dára. Ah nígbà mìí tímo bá fẹ́ ṣe àwọn nkan kan nínú ilé nítorí wípé mo ga, ó ma fún mi ní ah nkan tí ó dára láti rí pé mo ṣe nkan tí mo nílò láti ṣe. Mo dé ga tó bí six feet.

Èso wo ni o féràn jù? Èso tí mo féràn jù ni èso apple. Èso apple yìí jẹ́ èso tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó dùn, tí ó dẹ̀ máa ṣe ara ní ọ̀rẹ́ náà. Nípa ìdí èyí, èso yìí ni mo máa ń jẹ lóòrèkóòrè nígbà tí ó bá wù mí láti jẹ èso, nítorí wipé ó dára, ó dẹ̀ jẹ́ ǹkan tí, à, ó dára fún ènìyàn láti máa jẹ náà.

Nígbà wo ni o máa ń dára nígbà tí o bá ń jẹun? Iwá mi dára nígbà tí mo bá jẹun à, nítorí pé nígbà tí mo bá jẹun, mo máa rí dájú wipé mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń pariwo àbí kí má ja. Eléyi dẹ́ je ìwà kan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí ọmọlúàbí kí ó má wù nígbà gbogbo nígbà tí ó bá jẹun. Àwọn ìwà yìí de jẹ́ ìwà tí mo máa ń wu lóorekóòré náà.

Báwo ni ìwà ìṣọwọ́ rẹ ṣe rí? Ìwà ìṣọwọ́ mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de dára lọ́pọ̀lọpọ̀, a nítorí wipé ìwà yìí mo máa ń lò tí àwọn ènìyàn máa fi n bọ̀wo fún mi tí wọ́n dẹ̀ máa ń fún mi ní ǹnkan náà. Nípa ìdí èyí, mo máa ń rí dájú wipé mo ṣe àwọn nǹkan tí mo ní ṣe ní àkókò ní bó ṣe yé kí ó rí náà.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn tí mo ní ni ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn gidi, to dẹ̀ jẹ́ ẹranko tí ó ma ń gbọ́ràn, to dẹ̀ ní ìbọ̀wọ̀ fún àwọn ẹni tó bá ní. Eléyìí jẹ́ ẹranko tí mo fẹ́ràn gidi gidi, to dẹ̀ jẹ́ ẹranko tí mo fẹ́ràn tí máa ní sílé gidi gidi.

Ṣé o ti lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí? Gẹ́gẹ́ bí òṣìṣẹ́ ní ilé iṣẹ́ wa mi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí. Eléyìí jẹ́ nǹkan tí mi ò fẹ́ ṣe fún ènìyàn nítorí pé kì í ṣe iṣẹ́ mi nìyẹn. Mo dẹ̀ máa ń ṣe àwọn nǹkan tí mo ní ṣe ní ọ̀nà tí o tọ́ àti ní ọ̀nà ti ó yẹ láìlai ṣe àní-àní ní orí rẹ̀ àmọ́. Mi ò tíì lé ẹni kankan kúrò ní iṣẹ́ rí.

Àjọ̀dún wo ni o fẹ́ràn jù? Àjọ̀dún ti mo fẹ́ràn jù ni àjọ̀dún ọdún Kérésìmesì tọ dẹ̀ jẹ́ nǹkan ti o dára lọ́pọ̀lọpọ̀ láti rí dájú pé a ṣe ọdún pẹ̀lú àwọn ènìyàn àti pẹ̀lú àwọn ọ̀rẹ́ náà. Eléyìí ni mo máa ń ṣe nígbà tí ọdún bá ń wá sí ìparí, ìyẹn ní ìgbà December náà tó dẹ̀ dára.

Ṣé o máa ń jẹ gọọ̀mù? E léè yi jẹ gọọ̀mù. Mo máa ń jẹ gọọ̀mù dáadáa nítorí pé gọọ̀mù jẹ́ nǹkan tí ó dára nígbà mìí tí ó dè máa fún mi ní okun àti agbára láti ṣiṣẹ́. Nígbà tí mo bá ń sáré àbí tí bá lọ ṣíbì ìdíje, mo fẹ́ràn láti máa jẹ gọọ̀mù nítorí pé ó jẹ́ nǹkan tí mo nífẹ̀ẹ́ sí tí ó dẹ tú dára láti máa jẹ náà.

Ṣé o máa ń mu? Àmù àwọn ẹ̀rọ ìlera? Àwọn eléyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń mu eleyi lóorekoore. Àwọn ẹ̀rọ ìlera jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa mu nítorí pé ó ṣe kókó ní ara ènìyàn, ó de jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn kí ó máa mu náà lọ́pọ̀lọpọ̀.

Ṣé o fẹ́ràn oúnjẹ tó ní ata? Oúnjẹ tó ní ata jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ, à gedegede. Ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí ó máa ń finu mi dùn náà lóòrèkóòrè nígbà tí, à, mo bá fẹ́ se oúnjẹ tàbí tí mo bá fẹ́ ra oúnjẹ. Mo fẹ́ràn láti máa ra àwọn oúnjẹ tí ó bá ní ata tí ó pọ̀ nínú nítorí pé ó dára ní àgọ́ ènìyàn.

Ṣé o ti fún ní ẹ̀jẹ̀ rí? Mo ti fún eeyan ní ẹ̀jẹ̀ rí nígbà tí mo wà ní ilé ìwé. Ọ̀grá máa ó ní àbúrò mi nígbà tí ara ẹ̀ o dá. Ìgbà yìí ni mò ń lọ fún láti fún won ní ẹ̀jẹ̀. Mo dẹ̀ fun ní ẹ̀jẹ̀ yìí, tó jẹ́ wípé ó tó láti lò. À eléyï dẹ̀ jẹ́ nǹkan tí ó máa ń mú, ó máa ń múnú mí dùn ní ìgbà gbogbo.

Irú etígbọ wọ̀ ni o máa ń lò? Etígbọ tí mọ̀ máa ń lò ni etígbọ tí ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Etígbọ yìí dẹ̀ jẹ́ etígbọ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ ń ṣe isé dé ojú ìwọ̀n. Etígbọ yìí jẹ́ etígbọ tí ó lówó lórí, ó dẹ̀ tun jẹ́ nǹkan tí ó máa ń ṣiṣẹ́ geerege. Mo máa ń lo eléyi lóòrèkóòrè ní ibi iṣẹ́.

Ṣé o fẹ́ràn jíjó? Jíjó jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀. Mo fẹ́ràn kí èèyàn máa jó. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, ìgbayìí mo dára pọ̀ mọ́ àwọn ènìyàn tí ó jẹ́ pé wọ́n máa ń jó, to de jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe náà gẹ́gẹ́ bí ènìyàn. Sọ kí èèyàn máa jó jẹ́ nǹkan tí ó dára, ó máa ń mú èèyàn ní ara láradá àti ṣe ìsọdọ̀sọ ọkàn náà.

Nígbà wo ni o kẹ́hìn lọ sí ibi orin? Ibi orin jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì fún mi. Ìgbà kẹ́hìn tí mo dẹ̀ lọ síbẹ̀, ó jẹ́ oṣù tí ó kọjá nígbà tí olórin tí mo fẹ́ràn tí ó wá sínú ìlú, wà ṣe eré fún àwọn ènìyàn tí wọ́n pè. Ìgbà yìí mo lọ láti lọ ṣeré níbẹ̀ láti lọ wo náà tẹ́lẹ̀ jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o ní àwòrán lára? Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá rere, níní àwòrán lára jẹ́ nǹkan tí ó lòdì sí ìlànà. À nípa idi eyì í, mi o ní àwòrán kankan sára. Kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti ṣe náà ní ọjọ́ iwájú nítorí pé ó jẹ́ nǹkan tí àwọn òbí mi tí wọ́n lòdì sí, tí wọ́n de fọwọ́ sí náà.

Kí ni o máa ń ṣe kí o tó lọ sùn? Nígbà tí mo bá dé láti ibi iṣẹ́ iyen ni dédé, aago márùn-ún ìrọ̀lẹ́, mo má ń rí dájú pé mo sinmi, dojú à mi, a wọ̀n. Mo de ṣe oúnjẹ tí mo fẹ́ se. Nígbà tí mo bá jẹun, mo màá n wo eré ní orí tẹlifíṣàn, àwọn ètò yìí. Nígbà tí mo bá wò tán, ìgbà yen ni mo máa ń sinmi díẹ̀, kí n tó lọ sùn.

Ṣé o mọ bí a ti ń yàwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí mo dẹ̀ mọ̀ ọ́ ṣe dáradára nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gíga. Ìgbáyiì ni mo mọ bí wọ́n ṣe ń yàwòrán. Ó dẹ̀ jẹ́ nǹkan tí mo kọ́ lọ́wọ́ ọ̀rẹ́ mi kan náà tí ó kọ́ mi bí a ṣe ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera? Àwọn oúnjẹ tó lẹ́rọ̀ fún ìlera jẹ́ àwọn oúnjẹ tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ó yẹ tí ó yẹ kí àwọn ènìyàn máa jẹ. Àwọn oúnjẹ yìí mo dẹ̀ máa ń jẹ wọ́n nígbà tí mo bá rí wọn bíi èso tàbí àwọn oúnjẹ míì tí mo máa ń sè tí ó lẹ́rọ̀ fún ìlera. Mo máa ń jẹ elé yìí lóòre-kóòre nitori pe ó dára lára.

Báwo ni òṣù máa kojú ìṣòro níbi iṣẹ́? Ìṣòro níbi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dè máa ń kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Mo máa ń lo ọgbọ́n tí mo mọ̀, ìmọ̀ àti òye sí i láti ri dájú pé mo kojú wọn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Báwo ni o ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àsìkò ìparí iṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń kojú rẹ̀ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Mo máa ń rí dájú pé mo parí àwọn iṣẹ́ yìí, mo de fi ìfọ̀kànbalẹ̀ fi ṣe wọ́n ní ọ̀nà tí ó tọ́ àti bí ó ṣe yẹ kí n ṣe ṣe wọ́n ní àkókò náà.

Ṣé owó tí ò ń gbà dára tó? Owó tí mò ń gbà jẹ́ owó kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Òun ni mo de máa ń lò nígbà tí mo bá ní àwọn nǹkankan tí mo fẹ́ ṣe. Owó yìí jẹ́ owó kan tí ó dára tí mo máa ń lò láti fi ra àwọn nǹkan ṣe, àwọn bùkátà tí mò ń gbé àti mú mo owó ọjà tí mò ń tà gidigidi.

Bawo ni o máa ṣe irun rẹ? Irun mi, mo máa n gẹ irun mi ní, nítorí pé mo jẹ́ ọ̀dọ́mọdé ọkùnrin. Ti mo dẹ̀ máa rí i dájú pé mo gẹ irun mi ní ọ̀nà tí ó tọ́, àti ní ọ̀nà tí ó ṣi yẹ náà. Nípà ìdí èyí, mo fẹ́ràn láti máa gẹ irun mi, kí n dẹ ṣe ko mọ́ tónítoní àti láti fi kan ìpara sí.

Kí ni mo máa ń jẹ ní òwúrọ̀? Mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì ní òwúrọ̀ nítorí pé eleyii jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ má ń múnú mi dun nítorí pé ó má ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn iṣẹ́ tí mo nílò láti ṣe ní ìgbà gbogbo náà. Ilé jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa jẹ gẹ́dẹ́gẹ́dẹ́

Ṣé o ti dúró lílo ẹ̀rọ ayára bí àṣà fún ọjọ́ kan rí? Èléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mọ̀de maá n ṣe lórekore náà. Nígbà tí ẹ̀rọ ayára bí àṣà tí mo bá lò tí bá bàjẹ́ tàbí tó bá ní àwọn ìṣòro kan tí mo nílò láti ṣe àtúnṣe lórí rẹ̀ báyìí, mo máa dáwọ́ á dúró lílò rẹ̀ fún ọjọ́ kan.

Kí ni o máa ṣe nígbà tí o bá sìn? Nígbà tí mo bá sìn, à, nǹkan tí mo bá ṣe ni pé mo máa tọrọ àforíjì. Tí tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run àti lọ́wọ́ àwọn ènìyàn, eleyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, tí ó yẹ kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe lóòrèkóòrè nítorí pé ó dára. Ó dè máa jẹ́ kí àwọn ènìyàn ní ọ̀rẹ́ tí ó ṣe òótọ́

Ṣé o ti gun oko ojú omi rí? Ọkọ̀ ojú omi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ti gun eléyi i ri lọ́pọ̀lọpọ̀ ìgbà nígbà tí mo bá fẹ́ lọ sí ìlú mìíràn. Mọ̀ rántí ní ìgbà ikẹ́yìn tí mo lọ sí ìlú Calabar, à, ọkọ̀ ojú omi ni a dẹ̀ gùn lọ síbẹ̀. Ó dẹ̀ jẹ́ ǹkan tí, à, ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó yára bí àsá ni.

Báwo ni ọṣẹ máa ń fún dáhùn fóònù mi ibi iṣẹ́? Dídáhun fóònù mi ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ṣe léyìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tó yẹ. Nígbà tí àwọn ènìyàn bá pè mí ní ibi iṣẹ́, mo máa ń dáhùn fóònù mi láti ri pe mo fún wọn enìyàn ní ààyè lọ ṣe eléyìí, mo dẹ̀ bá ṣe eléyìí dáradára náà.

Báwo ni ò ṣè má ń darí àwọn òṣìṣẹ́? Dídarí àwọn òṣìṣẹ́ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mò dẹ máa ń ṣe eléyii ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ. Náà, mo máa ń rí dájú wipé mo darí wọn pin iṣẹ́ fún wọn, rí dájú pé mo wọn iṣẹ́ fún wọn. Mò de pin owó iṣẹ́ fún wọn náà. Eléyii ni mo má ń ṣe tí mo fi ń darí wọn.

Irú bàtà wo ni o fẹ́ràn? Awọn bàtà tí mo fẹ́ràn wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ bá pẹlẹbẹ. Èyí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi nítorí pé bàtà tí ìdí rẹ̀ pẹlẹbẹ, ó máa jẹ́ kí èèyàn rin yára yára, ó dà máa jẹ́ kí sáré náà lọ́pọ̀lọpọ̀. Nípa idè eyìí, ó fàá tojẹ́ wipé bàtà tí mo fẹ́ràn láti máa wọ̀ ni bàtà tí ìdí rẹ̀ báa pẹlẹbẹ tí àwọn olóyinbo mọ̀ ṣi sneaker's.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn? Ẹ̀rọ ìrànwọ́ òrùn jẹ́ nǹkan tí mo máa ń lò lọ́pọ̀lọpọ̀ ní ìgbà kú ìgbà nígbà tí mo bá fẹ́ bá àwọn ènìyàn tí wọ́n pọ̀ sọ̀rọ̀ bóyá nígbà tí mo bá wà níwájú àwọn ènìyàn tí wọ́n pọ̀ gidigidi. Ìgbá yí ni mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òrùn kí àwọn ènìyàn kí wọ́n máa le mọ àwọn nǹkan tí mo ń sọ dáradára.

Ṣé o fẹ́ràn lọ sí ilé ìṣẹ̀báyé? Ilé ìṣẹ̀báyé jẹ́ ibi kan tí ó ṣe pàtàkì, mo dé fẹ́ràn gidigidi láti máa lọ sí ilé ìṣẹ̀báyé nítorí pé ibi bái yìí máa ń fún máa ń fún èyàn ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ pàtàkì àti láti ní ìṣẹ̀pàya lórí àwọn nkankan tí wọ́n ti ṣẹlẹ̀ sẹ́yìn kíákíá.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ ní lọ́pọ̀lọ́pọ̀ náà. Tori pe òun ni mo máa ń lò lóòrèkóòrè láti rí i dájú wípé a mo dáàbò bo ayé kọ̀kọ̀ mi lórí kọ̀ǹpútà mi àti láti rí i dájú pé mo ṣe àwọn ǹkan tí mo ní ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe ìyàrá.

Ṣé o máa ń dín ọjà ààbò tí o bá wà nínú ọkọ̀? Nígbà mií tí mo bá rí àwọn nkan kan tí mo fẹ́ràn tí mo fẹ́ rà, ìgbà yìí ni mo máa ń jáde kúrò nínú ọkọ̀ lọ rà wọ́n, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó tun ṣe pàtàkì fún mi náà gẹ́gẹ́ bí ènìyàn. Nípà ìdí èyí, mo máa ń ṣe eléyìí loórekọòrè náà nígbà tí àyè rẹ̀ bá ṣí sílẹ̀

Àkókò wọ̀ nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Àkókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni, ìgbà méjìlá, iyén ní àgọ́gọ́ méjìlá ọ̀sán. Ǹítorí pé ìgbà yí ni mo máa ń ní ìdánidúró lẹ́nu isẹ́, láti lọ jéun. Elééyi dé jẹ́ nǹkan tí mo fẹ́ràn lọ́pọ̀lọpọ̀, tó máa ń mú inumìídùn, tó dẹ́ máa jẹ́ kí ayọ̀ mi kí okún náà ní ọ̀ràn tó dára.

Ṣé o ní ọkọ̀? À, mo jẹ́ ènìyàn tí ó ní ọkọ̀. Ọkọ̀ tí mo ní jẹ́ ọkọ̀ méjì. Ìkan eléyìí tí wọ́n gbé fún mi ní ibi iṣẹ́ láti máa gbé wá sí ibi iṣẹ́ àti eléyìí tí mo rà pẹ̀lú owó titẹ mi náà. Ọ̀ eléyìí jẹ́ nǹkan tí mo máa lò lóòrèkóòrè láti lọ sí ibi iṣẹ́ àti láti lọ sí ibi òde. Boyá nígbà tí mo bá bá ẹ lọ síbi àjọ̀dún tàbí ibi ayẹyẹ.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ibi ìṣẹ́gun òde? Ibi ìṣẹ́gun òde jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ìgbà ikẹ́yìn tí mo dẹ̀ lọ sí ibi bayii ni ìgbà tí mo wà ní ìgbà ọmọdé. Emi àti ẹ̀gbọ́n mi lọ sí òde tó jẹ́ wí pé à lọ pa ẹran. Ìgbà yìí a dẹ̀ ṣe, tó jẹ́ wí pé a dẹ̀ rí ẹran tí ó pò pa nígba yen lohun. Ìgbà yẹn jẹ́ ìgbà kẹ́yìn tí mo lọ sí ìṣẹ́gun òde.

Ṣé o fẹ́ràn jiyàn? Jiji jiyan jẹ́ nǹkan tí mi ò fẹ́ràn láti máa ṣe gẹ́gẹ́ bí èniyan lo rí i pé eléyi jẹ́ nǹkan tí kò dára kí ènìyàn máa ṣe. Nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe, mo máa rí dájú pé mi ò kí ń jìyàn pẹ̀lú àwọn ènìyàn nítorí pé ilé kò kí fún ẹni niyi. Ó dẹ̀ máa ń fa èdè àìyédè láàárín àwọn ènìyàn ní ìparí.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀kun ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tó yẹ kí ènìyàn máa ṣe. Lóore koore mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ̀ náà. Eleyii jẹ́ ǹkan tí ó dara lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí ènìyàn máa ṣe. Ìdí nìyẹn tí mo fi máa ń ṣe léyìí gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Títọ́jú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa ń ṣe eleyí, ní òorèkóòrè. Láàlá kọ́kọ́ mo fẹ́ràn láti ri dájú pé mo jẹ nǹkan tí ó dára sára. Mo máa ń ṣe, ah, ìtọ́jú ara mi náà, mo dẹ máa ń ríi dájú pé mo ṣe ìmọ̀tótó, mo wẹ̀ ní àsìkò, mo dẹ jẹ oúnjẹ tí o dára náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́? Ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ máa ń lo eleyìí lóorekóòré gẹ́gẹ́ bí ènìyàn nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára nígbà tí mo bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Eléyìí ni mo máa ń lò láti ri dájú pé wọ́n gbogbo nkan tí mò ń sọ ní gédé gédé.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ẹni tí máa ń jẹ ẹran nítorí pé ẹran jẹ́ ǹkan tí ó dára fún ènìyàn. Nípa ìdí èyí, mo máa ń jẹ ẹran dáradára. Ó dẹ jẹ ǹkan tí mo máa ń lò láti rí i dájú pé mọ ní ẹ̀jẹ̀ àti ǹkan tí ó tó ní ara ènìyàn náà. Ó dẹ jẹ ǹkan tó tu ṣe pàtàkì.

Ṣé o máa ń kọrin kẹ́lẹ́? Kíkọrin kẹ́lẹ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe nigba mi tí ààyè rẹ bá sí sílẹ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára láti fi ṣe ìpààrọ̀ ọkàn àti láti fi ṣe ìsọdọ̀tun ọkàn náà nígbà tí mo bá fẹ́ ṣe ìdárayá. Mo máa ń ṣe eleyi lóòrèkóòrè nítorí pé ó jẹ́ nǹkan tí inú mi máa ń dùn sí gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Oúnjẹ alẹ́ jẹ́ àkókò tí mo máa ń jẹ oúnjẹ tí mo máa ń jẹ ní ìgbà agogomeje, o jẹ ìgbà tó jẹ́ wi pé ìgbà yìí ni mo máa ráyè láti máa jẹ oúnjẹ alẹ́ nítorí pé mo jẹ́ ènìyàn tí ó máa ń ṣiṣẹ́ gidi, gidi. Nígbà tí mo bá parí iṣẹ́ tí mo bá ń ṣe, ìgbà yìí ni mo ṣẹ̀ṣẹ̀ máa jẹun.

Nígbà wo ni o kẹ́yìn sukun? Ìgbà tí mo kẹ́yìn sunkun jẹ́ ìgbà tí ó pẹ́ sẹ́yìn, iyen nii, ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà nígbà tí olùkọ́ mi nà mí nílé ìwé. Ìgbà yí de jẹ ìgbà ìkẹ́yìn tí mo sọkún, àmọ́ kín ṣe ǹkan tó burú jáì, ó jẹ́ ǹkan tó kọ́ mi ní ọgbọ́n ìmọ̀ àti oye lórí àwọn ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ sẹ́yìn náà.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù ní ìṣe bẹ́ẹ́, wọ́n pọ̀ díẹ̀. Ní àlákọ́kọ́, àwọn ohun èlò iná mọ̀nàmọ́ná jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Àwọn kọ̀m̀pútà tí mo ma ń lò fún iṣẹ́ mi dẹ̀ tún ṣe nǹkan tí ó ṣe pàtàkì ná. Àwọn eleyii ní ó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ mi.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Orúkọ mi jẹ́ orúkọ kan tó jẹ́ orúkọ tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ìtumọ̀ orúkọ mi lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi. Orúkọ mi, mo mọ ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi ni Ayọ̀, tó jẹ́ pé ìdùnnú, ọkùnrin ilé, tó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Àwọn fáìlì mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo bẹ̀ wọ́n pa wọ́n pa wọ́n lóòrèkóòrè, nítorí pé ó jẹ́ nǹkan tí inú mi ń dùn sí láti máa ṣe. Nígbà tí mo bá ṣe àwọn ẹlẹ́yìí, ó máa jẹ́ kí ń rí àwọn nkankan se náà fún ọṣe iwájú àti fún ọjọ́ iwájú náà.

Ṣé orí máa ń fọ́ ọ? Orí máa ń fọ́ mi nígbà mìí, nítorí pé ó jẹ́ ǹkan tí ó máa ń ṣe ìpalára fún mi nígbà mìí. Nígbà tí mo bá ṣe iṣẹ́ ju wákàtí lọ tàbí tí n bá ṣe àwọn iṣẹ́ tó ní agbára ìgbàyi ni orí máa ń fọ́ mi. Àmọ́ mo máa ń lo àwọn òògùn ṣi kí ó lè bá lọ sílẹ̀.

Kí ni ìgbádùn rẹ̀? Ìgbádùn mi jẹ́ òpin oríṣiríṣi. Ni àkọ́kọ́, mo fẹ́ràn oúnjẹ. Oúnjẹ jẹ́ nǹkan tó jẹ́ wi pe mo máa rí bí ìgbádùn. Lóòrèkóòrè mo de máa ń, à, fẹ́ràn ore. Náà, ore jẹ́ nǹkan tí mo tún fẹ́ràn. Mo máa ń rí dájú pé, à, mo ní ore tó de tí mọ̀ mọ́

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Ríra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń ṣe eléyìí ní ọ̀nà ti ó tọ́ àti ní ọ̀nà ti ó dẹ́ yẹ. Mo máa ń ra àwọn nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì to dẹ jú nkan tí ó tún ṣe pàtàkì fún mi láti máa ṣe gẹ́gẹ́ bí ènìyàn nìyẹn. Mo dẹ máa ṣe eleyìí dáradára ná.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ǹkan tí ó dára. Mo dẹ máa ṣe eleyì ní ìgbà kúùgbà pẹ̀lú ọ̀rẹ́ pẹ̀lú arábàgbé àbí àwọn olólùfẹ́ náà. Mo máa ń ṣe ìpè fídíò pẹ̀lú wọn. Ó dẹ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ gẹ́gẹ́ bí ènìyàn náà.

Kí ni o máa ń ṣe láti tayọ sínú àwọn alábàáṣiṣẹ́pọ̀? Mo jẹ́ ẹnìkan tí ó máa ń mú èrò tuntun wá, mímú èrò tuntun wá láti ṣe ọ̀nà láti dojú kọ àwọn iṣòrò ní ibi iṣẹ́. Àwọn eleyii ni mo máa ń ṣe láti rí i dájú pé àwọn mo tayọ láàárín àwọn alábáṣiṣẹ́pọ̀.

Ṣé wifi rẹ yára tó? Waifi mi jẹ́ ǹkan tí ó yára lọ́pọ̀lọpọ̀. Mo de má ń lò ó fún ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ náà. Wifi mi jẹ́ ǹkan tí ó dára, mo ma ń lò ó láti rí i dájú wipé mo ṣe àwọn iṣẹ́ tí ó pò, nígbà tí mo bá fẹ́ gba àwọn nǹkan lórí íńtánẹ́ẹ̀tì náà, òun ni mo máa ń lò to de máa yára gidigidi.

Ṣé o máa ń ṣe ìtọ́jú àwọn ọjà? Ìtọ́jú àwọn ọjà jẹ́ ǹkan tó ṣe pàtàkì, mo lè máa ṣe léèýi. Ní ààrùn kan ọ̀nà yẹn, ní ọjọ́ ìparí ọ̀sẹ̀ ní Saturday, a máa ń ṣe, aa, ìmọ́tótó ọjà tójẹ́ wípé gbogbo àwọn ènìyàn máa ń jáde láti ríi pé wọ́n ń gba inú ọjà, wọ́n dẹ̀ ṣe ìmọ́tótó àyíká náà.